Mo máa ń ṣe irun mi gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé obìnrin. Irun mi jẹ́ bí irun àwọn ilẹ̀ adúláwọ̀. Irun mi jẹ́ irun tí mi ò fi ọṣẹ tàbí nǹkan bí artificial sí. Ó jẹ́ irun natural, mi ò fi ọṣẹ kankan sí. Mo ma n di irun mi lásán gẹ́gẹ́ bi onídìrí à, èyí tí àwọn olóyìnbo ń pè ní cornrows. Mo fẹ́ràn láti di irun mi lọ sí ẹ̀yìn tá-- ní oríṣiríṣi ara ní ilẹ̀ Yorùbá. Mo máa-- ìgbà mìíràn mo máa ń fi dí ṣùkú, ìgbà mìíràn mo máa ń fi dí pàtẹ́wọ́ tàbí àdì lọ sí ẹ̀yìn. Ìgbà mìíràn mo fẹ́ràn àdìmọ́lẹ̀ nítorí ó máa ń jẹ́ kí irun pọ̀ sí i. Nígbà mìíràn, mo máa ń ṣe àwọn irun tí àwọn olóyìnbo ń pè ní protective hairstyles. Èyí tí èèyàn máa lọ papọ̀, ìyẹn twisting. Leyokookan a si ma fi àwọn omi si láti moisturise e. Mo fẹ́ràn àti máa ṣe iru irun wọ̀nyí nítorí kí í gba àkókò o si maa n pe ki o to ti ni orí ènìyàn. Nígbà mìíràn, mo máa ń fi àwọn nǹkan tí àwọn olóyìnbo ń pè ní extensions. Iyen àwọn ti a ma n fi si owo irun láti le je ki o gun. Mo máa fi sí ọwọ́ irun mi, ó sì máa ń rẹwà púpọ̀. Nígbà mìíràn, àwọn wíìgì, àwọ̀ wíìgì ni mo máa ń lò tí mo bá di irun mi lọ sí ẹ̀yìn. Nígbà tí mo bá fẹ́ jáde, mo máa ń fi wíìgì sí i. Oríṣiríṣi ara ni mo máa ń fi irun mi dá. Mo máa ń ṣe irun mi lọ́pọ̀ ìgbà. Mo máa ń fọ́, mo sì máa ń fi àwọn èròjà sí í láti lè jẹ́ kí ó gùn. Mo máa ń fi àwọn èròjà sí í láti lè jẹ́ kí ó gùn àti láti lè pa gbogbo kòkòrò tàbí àwọn èyí tí wọ́n máa ń pè, tí a ń pè ní dandruff tí ó máa ń yún ènìyàn lórí. Mo ma n fi àwọn oríṣiríṣi èròjà si ki o ba ba wo irun mi mo sì máa ń di irun mi lọ sí ẹ̀yìn ní dídi àdìmọ́lẹ̀ tàbí oríṣiríṣi ara irun tí ó wà ní ilẹ̀ Yorùbá bí pàtẹ́wọ́ tàbí ṣùkú tàbí àdì lọ sí ẹ̀yìn. Nígbà tí mo sì wà ní kékeré ni mo máa ń kó irun mi, irun kíkó tí àwọn Yorùbá máa ń ṣe. Ṣùgbọ́n irun kíkó a máa dùn ènìyàn nígbà mìíràn ni kò jẹ́ kí n fi bẹ́ẹ̀ máa ń ṣe irun kíkó. Ṣùgbọ́n mo máa ń ṣe irun mi ní oríṣiríṣi ara. Yálà kí n lo wíìgì sí orí nígbà mìíràn àbí kí n di irun mi lásán nítorí ó máa ń rẹwà púpọ̀ tí mo bá di irun mi nígbà mìíràn. Nítorí pé irun mi jẹ́ irun obìnrin adúláwọ̀ tí ò dẹ̀ sí ọṣẹ ní ibẹ̀. Mo máa ń, mo máa ń ṣe irun mi fúnra ra mi. Mo máa ń dìí sí oríṣiríṣi ọ̀nà, f i dára tí ó wù mí tí ó sì máa ń rẹwà púpọ̀.